Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mi ò kó le ka oye ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Nítorí wípé orí fóònù mi ni iṣẹ́ mi wà, ibẹ̀ ni iṣẹ́ òjọ́ mi wà. Bí mo ti ẹ lọ sí ibi iṣẹ́, máa nílò láti máa lo fóònù mi láti máa pe àwọn oníbàárà wa, tàbí láti mọ, láti mọ oyè nǹkan tí a ní láti tà ní ojúmọ́. Tí bá lọ sí ibi iṣẹ́ pàápàá, má, mo ní láti gbé ìpè àwọn oníbàárà àti láti béèrè pé ṣe wọ́n fẹ́ràn nǹkan tí wọ́n rà ní ọwọ́ wa. Nítorí ìdí èyìí, ojoojúmọ́ ayé yìí mi kò, mi ò lè ka oye ìgbà tí mo máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi jẹ́, ó jẹ́ nǹkan pàtàkì nínú iṣẹ́ tí mò ń ṣe. Nítorí pé ní gbogbo ìgbà ni mo máa ń pe àwọn oníbàárà tí mo sì máa ń ṣe fídíò pẹ̀lú wọn láti mọ bí wọ́n ṣe fẹ́ràn nǹkan tí wọ́n rà lọ́wọ́ wa sí tàbí wọn ò fẹ́ràn rẹ̀

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ pupa tàbí aṣọ tó bá ní pupa ní ara, tàbí aṣọ tó bá ní, tó bá jẹ́ àwọ̀ ewé. Mo sì fẹ́ràn láti máa wọ ṣòkòtò àti ẹ̀wù. Ìgbà mí ìdèkẹ̀ré, mo lè wọ ṣòkòtò àti síkẹ́tí. Mo fẹ́ràn láti máa wọ ṣòkòtò àti ẹ̀wù nítorí wípé tí bá ti ń lọ sí ibi iṣẹ́, màá le gun ọ̀kadà láìsí ìdíwọ́ kankan nínú.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi nípa gígé èékánná mi nígbà tí ó bá gùn. Mi ò fẹ́ràn láti máa dá èékánná sí nítorí pé èékánná ta bá dà sí, kòkòrò lè wọ inú rẹ̀ á dẹ̀sífi owó náà jẹun. Ta bá dẹ̀sífi owó náà jẹun tán, kòkòrò yóò wọ inú oúnjẹ yìí. Nídí ẹ̀yìí, kòkòrò lè wọ inú àgọ́ ara wa, èyí tó lè ṣe ìjàmbá fún àgọ́ ara wa. Ìgbà tí bá sì lọ síbí iṣẹ́ tí mo ráyè láti ré tàbí gé èékánná mi, mo fẹ́ràn láti máa nù ú ní gbogbo ìgbà láti dènà kòkòrò tàbí ohunkóhun tí a lè fi gba ibẹ̀ lọ sí ẹnu tàbí ikùn wa.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Rárá o, mi ò ní ètò ààbò kọ̀ǹpútà sórí kọ̀ǹpútà mi kankan. Yálà eliyi tí mò ń lò ní ilé, àbẹ́lé tí mò ń lò ní ilé iṣẹ́. Ṣùgbọ́n mo ti ń gbáradì láti ní ètò ààbò kọ̀ǹpútà ní eni yi tabi ọ̀la. Ṣùgbọ́n mo mọ̀ pé kí ọ̀sẹ̀ yìí tó parí, mo máa ṣe ètò ààbò kọ̀ǹpútà sórí kọ̀ǹpútà mi. Bí ọwọ́ mi bá sì ji díẹ́ ní, ẹ́ ní ọ̀sẹ̀ yìí, màá ní rí i dájú pé mo ṣe é ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Nítorí pé èyí ti áyẹ n lọ yìí ò ní ká loku láti ṣe ètò ààbò kọ̀ǹpútà sórí kọ̀ǹpútà wọn kó má ba à jí kọ̀ǹpútà lọ tàbí kí wọ́n má bá, kí iṣẹ́ orí rẹ̀ má bá sọnù tàbí kí ẹnikẹ́ni má bá rí ààyè láti jí iṣẹ́ orí kọ̀ǹpútà náà. Nítorí ìdí èyí ni mo ti ń gbáradì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé mo máa ṣe ètò tó péye sórí kọ̀ǹpútà mi ní ọ̀sẹ̀ yìí tàbí ọ̀sẹ̀ tó ń bọ̀. Nítorí pé ó ṣe pàtàkì gidi, gidi.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

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù láti lọ sí ibiṣẹ́ òjọ́ mi, láti lọ sí ilé ìtajà mi. Tí màá ti ṣí tán, màá gba ibẹ síta, màá sì bẹ́ẹ̀ sì máa dá àwọn oníbàárà mi lóhùn. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ rà, màá bẹ́ẹ̀ sì máa tà á fún wọn. Nítorí wípé àwọn oníbàárà mìíràn wà tọ́ẹ́ pé wọ́n fẹ́ràn láti máa wá, láti wá máa ra ọjà ní àárọ̀ kùtùkùtù kan tó bẹ́ẹ̀ sì máa lọ síbi isẹ òjọ́ ti àwọn náà. Nítorí ìdí èyí, mo ṣe máa ń jí ní àárọ̀ kùtùkùtù kí ń bá lè tètè wọ ọkọ̀ lọ sí ibi ilé ìtajà mi láti lọ sí ilé ìtajà mi. Tí a bá yọ tí ọjà títà kúrò, mi ò fẹ́ràn láti máa jí ní àárọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀, wọ́n ní pé àárọ̀ kùtùkùtù la ti máa ń sán ìmọ̀ gbígbẹ. Ìdí èyí ni wípé àárọ̀ kùtùkùtù ni èèyàn tí máa ń jí sí iṣẹ́ òjọ́ rẹ̀. Nítorí wípé ẹni ti ko bá máa jí ní àárọ̀ kùtùkùtù láti lọ sí ibiṣẹ́ òjọ́ rẹ̀, oúnjẹ ebi á pa á. Ìtumọ̀ nǹkan tí àwọn Yorùbá á sọ ni èyí. Nítorí náà ni mo ṣe máa ń jí ní àárọ̀ kùtùkùtù láti lọ sí ibiṣẹ́ mi. Ní díẹ̀ yìí, ìdáhùn sí ìbéèrè yìí ni pé, bẹ́ẹ̀ni mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù láti máa lọ sí ibiṣẹ́ òjọ́ mi.

Irú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù nítorí wípé ní ọjọ́ ìsinmi kò sí iṣẹ́. Má sì tí bá ti jí ní àárọ̀, má lọ sí ilé ìjọsìn. Tí bá ti dé lé jọsìn, má lọ jó sí Ọlọ́run lọ́rùn. Má sì gba àdúrà láti fi ọ̀sẹ̀ tuntun ta fẹ́ wọ̀ sí ọwọ́ Olúwa. Nítorí ìdí èyí, ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù. Ni ọjọ́ ìsinmi, máa, máa fọṣọ mi, má lọ kí àwọn ẹbí tàbí ọ̀rẹ́ mi. Má sì lọ sí lé ìgbafẹ́, má jẹun lásìkò, má sì sùn ní àsìkò. Nítorí ìdí èyí, ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ọjọ́ ìsinmi ju gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ lọ. Ọjọ́ tí mo tún fẹ́ràn yàtọ̀ so jọ́ ìsinmi níí ọjọ́ Sátidé. Ni ọjọ́ Sátidé, má kó aṣọ mi síta. Èyí aṣọ tí bá ti má lè fọ̀ ní jọ́ Sátidé ni mo má ń fọ̀ ní ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ọjọ́ Sátidé ni mo máa ń fọ aṣọ. Má sì se ọbẹ̀ tuntun, má jóúnjẹ gidi. Ti má tì sí jóúnjẹ tán, máa sùn, máa sìmi dáradára. Mo f- mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ìsinmi dáadáa. Nítorí ìdí èyí, ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi ni mo ní ìfẹ́ sí jù ní gbogbo ọjọ́ méjeéje tó wà nínú ọ̀sẹ̀.

Ṣé o máa ń fi aṣọ bo ara nígbà tí o bá sùn? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni bẹ́ẹ̀ni tàbí bẹ́ẹ̀kọ́. Ìdí tí ìdáhùn mi fi pé méjì ni wípé nígbà tí òtútù bá ń mú gidigidi mo máa ń fi aṣọ bo'ra. Kódà mo lè fi aṣọ méjì bo ara nígbà tí òtútù bá ń mú gidi, nítorí pé tí òtútù bá ń mú ní apá ibi tí a wà yìí, òtútù náà máa ń lágbára gidigidi gan ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà ooru ni tí oru sì ń mú dáradára, nígbà tí bá dé láti ilé ìtajà mi, màá lọ wẹ̀ tí bá ti wẹ̀ tí mo bá ti sanra tán, màá wọ aṣọ tí mo máa ń fi ń sùn. Màá sì fi aṣọ bo màá sì ṣi ara sí mi, ò ní fi aṣọ bo ara nítorí pé ooru wà. Nítorí idi eyìí, ìgbà òtútù máa ń fi aṣọ bo ara. Ìgbà tí ooru bá pọ̀ gidigidi gan, mi ò kí ń fi aṣọ bo ara. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà wà tó yẹ pé tí bá ti ẹ̀ fi aṣọ bo ara, ìgbà tí bá ti, tí bá ti sùn lọ, aṣọ yìí lè ká kúrò ní ara mi. Tí bá sì ti tají lórun tí mo rí pé aṣọ yìí ti ká kúrò ní ara mi, màá sì fi aṣọ yìí bo ara padà. Nídíẹ̀ yìí mi ò lè dáhùn pé, bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ bo ara, nítorí pé ó ní ojú ìgbà tí mo máa ń fi aṣọ bo ara kì í ṣe ojoojúmọ́. Ayé yìí ni mo máa ń fi aṣọ bo ara. Kìdà kí í ṣe ojoojúmọ́. Ayé yii paápa náà ni mo máa ń ṣi aṣọ kúrò ní ara mi.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní ojú òpó ayélujára mẹ́rin tàbí márùn-ún. Mo wà ní bá yí máà kà fún yín. Mo wà ní ojú òpó ayélujára Facebook. Mo wà ní ojú òpó ayélujára WhatsApp. Mo wà ní ojú òpó ayélujára TikToki. Mo wà ní ojú òpó ayélujára tí wọ́n ń pè ní Twitter tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá ń jẹ́ X báyìí. Mo wà ní ojú òpó ayélujára Instagramu. Nídì éyí ojú òpó ayélujára márùn-ún ni mo wà lọ́wọ́lọ́wọ́ yìí.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Rárá, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata àtajù, nítorí pé oúnjẹ tó bá ti tajù kò dára fún àgọ́ ara àti pé tí oúnjẹ bá ti tajù, mi ò ní le jẹun dáadáa. Màá fẹ́ lè mu omi tó ìgbà mẹ́wàá. Nítorí idi eyìí, màá ti yó kí oúnjẹ náà tó tán. Mi ò ní, mi ò ní ní àǹfààní láti jẹun tó pọ̀ nítorí pé omi náà á ti kún inú mi. Torí idi eyìí ni mi ò fi fẹ́ràn oúnjẹ tó ní ata nígbàkúùgbà. Mo fẹ́ràn oúnjẹ tí ata rẹ̀ tó mọ níwọ̀nba, tí kò pọ̀ jù, tí kò sì gbani ní ẹ̀mí. Ata àtajù máa ń ta mí lẹ́nu. Sí bá sì fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ pápàá, ata náà tí máa ń pọ̀ jù, mi ò ní lè ṣe ìgbọ̀nsẹ̀, gbogbo ìdí ni yóò máa ta mí. Nítorí idi eyìí ni mi ò fi fẹ́ràn oúnjẹ tó bá ní ata, àti pé tí oúnjẹ bá ti ta, èèyàn ò kí n mọ adùn oúnjẹ náà. Nítorí pé ata náà ni yóò gba gbogbo ẹnu èèyàn. Ẹ̀yàn ò ní lè mọ bí oúnjẹ náà ṣe dùn tó. Ẹ̀yàn ò ní lè mọ bóyá iyọ̀ kù díẹ̀ tàbí magí kù díẹ̀ tàbí irú kù díẹ̀. Ti oúnjẹ bá ti ta púpọ̀ púpọ̀, mi ò fẹ́ràn rẹ̀. Nítòótọ́, àwọn kan wà t'ó jẹ̀ pé wọ́n kúndùn oúnjẹ tó ta. Mi ò sọ pé kò dára, ṣùgbọ́n èmi jẹ́ ènìyàn tó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ fi taratara gbádùn oúnjẹ tó bá ti tajù. Àgàgà tó bá tú wá lọ jẹ́ ìrẹsì tàbí ẹ̀wà á ti tajù, mi ò ní lè jẹ. Tó bá tú wá jẹ́ ẹ̀fọ́ rírò páápàá kò ní lè lọ ní ẹnu mi nítorí pé ó ti tajù. Nítorí idi eyìí, idáhùn sí ìbéèrè mi ni wípé mi ò fẹ́ràn oúnjẹ tó bá ta ní àtajù. Ó lè ta fẹ́ẹ́rẹ́fẹ́, ṣùgbọ́n ata náà kò gbọdọ̀ pínni ní ẹ̀mí kò gbọdọ̀ ga ju tèmi lọ.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn pé lóríṣìíríṣìí, ó dẹ̀ pọ̀ já̀ńtìrẹrẹ, ó tún wá dálé lórí irúfẹ́ eni tí mo fẹ́ fún ní ẹ̀bùn. Tó bá jẹ́ pé obìnrin ni mo fẹ́ fún ní ẹ̀bùn, mo kúndùn mo sì fẹ́ràn láti máa fún obìnrin ní ẹ̀gbà ọwọ́ tàbí ẹ̀gbà ọrùn tàbí góòlù. Nítorí wípé obìnrin fẹ́ràn àwọn ǹnkan ẹ̀ṣọ́ ara. Mo sì fẹ́ràn láti máa fún obìnrin ní aṣọ tàbí bàtà. Nítorí wípé aṣọ àti bàtà máa ń jọ obìnrin lójú. Wọ́n mọ̀ pé ìfẹ́ wọn ni mo ní tí mo fi fún wọn ní irú ẹ̀bùn báyìí. Tó bá sì jẹ́ pé ọkùnrin ni mo fẹ́ fún ní aṣọ, ní ẹ̀bùn, mo fẹ́ràn láti fún ọkùnrin ní ẹ̀bùn bí i bẹ́liítì, bíi bàtà, bíi ago ọwọ́. Nítorí wípé àwọn ọkùnrin fẹ́ràn bàtà lọ́pọ̀lọpọ̀. Wọ́n sì fẹ́ràn kí ènìyàn máa fún wọn ní ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Ago ọwọ́ dára, ó dára ní ẹ̀bùn láti fún ọkùnrin. A tún le fún obìnrin náà ní ago ọwọ́, kò sí ènìyàn tí ó kìí lo ago ọwọ́ ó tẹ́ jẹ́ wípé irú ago ọwọ́ tí obìnrin lè lo yàtọ̀ sí èyí tí ọkùnrin lè lò. Ìdáhùn sí, ìdáhùn sí ìbéèrè yìí ni wípé, kò sí ẹ̀bùn tí mi ò lè fún ènìyàn. Mo lè fún ènìyàn láṣọ, mo lè fún ènìyàn ní bàtà, mo lè fún ènìyàn ní bẹ́lítì, mo lè fún ènìyàn lágo ọwọ́. Kò sí eléyii tí mi ò lè fún ènìyàn. Ṣùgbọ́n eléyii tí mo fẹ́ràn jù láti fún ènìyàn jùlọ ni aṣọ, bàtà, ago ọwọ́, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn tàbí góòlù.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀ tó jẹ́ tèmi pàtó ṣùgbọ́n mo máa ń bá àwọn òbí mi fọ ọkọ̀ wọn. A sì máa n fọ ọkọ̀ yìí ní ìgbà méjì tàbí ìgbà kan ní ọ̀sẹ̀. Ọjọ́ ta máa n fọ ọkọ̀ yìí, èmi mo máa n bá wọn fọ. Ọjọ́ tí mo máa n fọ ọkọ̀ yìí ni ọjọ́ Sátidé tàbí ní ọjọ́ ìsinmi ta bá ti dé láti ilé ìjọsìn. Tó bá sì jẹ́ pé mo tètè jí ní àárọ̀ kùtùkùtù, mo lè fọ ọkọ̀ yìí ní ojo osi ọjọ́ ìsinmi ta ba tide lati ka tó lọ sí ilé ìjọsìn ni mo máa n fọ ọkọ̀ yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọjọ́ tí mo pẹ́ jí ni, màá fọ ọkọ̀ yìí ta bá ti dé láti ilé ìjọsìn. A kì í fọ ọkọ̀ yìí ní àárín ọ̀sẹ̀ nítorí wipe nitori wípé kò sí àyè rárá. Olúkúlùkù a ti lọ síbi iṣẹ́ òojọ́ rẹ̀. Ìdí nìyí tí a kò kí n fọ ọkọ̀ yìí ni gbo ní ojoojúmọ́ nítorí idí ẹ̀yì. Dáhùn sí ìbéèrè yìí ni pé ọjọ́ Sátidé tàbí ojo ọjọ́ ìsinmi ni a máa ń fọ ọkọ̀ yìí. Ìgbà míì dẹ̀ wà to jẹ́ pé tí bá ti má ráyè fọ ọkọ̀ yìí, àwọn òbí mi yóò gbé ọkọ̀ yìí lọ sí ilé iṣẹ́ tí wọ́n tí máa ń fọ ọkọ̀. Wọ́n ní àǹfààní láti fọ, wọ́n á sì fọ a mọ́ tónítóní, wọ́n á fọ gbogbo táyà ẹsẹ̀ rẹ̀, wọ́n á fọ gbogbo inú ọkọ̀ yìí dáradára. Tan bá sẹ̀fẹ́ gbé ọkọ̀ yìí lọ sí ilé iṣẹ́ tó ń fọ ọkọ̀, ìgbà kan ní oṣù tàbí ìgbà méjì ní oṣù kan ni wọ́n máa ń ṣe èyí.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi pọ̀ lóríṣiríṣi. Tóbá jẹ́ pé òpin ọ̀sẹ̀ ni, a lè gbéra wa jáde láti gba fẹ́ òpin ọ̀sẹ̀. A lè gbéra wa lọ sí ilé ìgbafẹ́ tó wà ní àdúgbò kẹta tàbí kẹrin sí wa. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, a máa gbéra wa lọ síbi tó jìnnà láti lọ gbádùn ara wa. A lè lo ọjọ́ kan tàbí ọjọ́ méjì ka tó padà wá sílé. Tóbá sì jẹ́ pé à fẹ́, à fẹ́ jáde ní ìgbà náà, a lè dúró sílé wa, a lè gbá, a lè gbé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá síta ká bẹ̀ sí máa gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Taa bá ṣe ìtàn, a lè pàlọ́, a lè ṣe bojúbojú. Taa bá sì ṣe ìtàn, a lè, a lè mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ká bẹ̀ sí máa ya ara wa ní àwòrán. Oríṣiríṣi ọ̀nà la máa fi ni mo máa fi ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Ìgbà mìíràn dè, ìgbà mìíràn a lè, a lè ṣe oúnjẹ tuntun. Oúnjẹ tí mi ò ṣe rí, mo lè, mo lè ṣe fún wọn kí gbogbo wa kájọ́ wà ní yàrá ìdáná. Ka máa dáná, ka máa jẹun, ka máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀, àwọn ìtàn kan tó ti kọjá, àwọn nǹkan táwọn ti tó ti ṣẹlẹ̀ sí wa rí. A lè bẹ̀ sí máa fi sọ̀rọ̀, ka máa fi ṣeré. Ọ̀nà tí mo máa ń fi ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ó pọ̀ ní oríṣiríṣi.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Mo máa ń mu dáradára. Ìgbà mìíràn wà tojẹ́ pé mo máa ń mú ní àárọ̀, ìgbà mìíràn sì wà tojẹ́ pé ọ̀sán ni mo máa ń mú. Mo fẹ́ràn coffee ju ẹlẹ́rìndòdò lọ nítorí pé àǹfààní tí coffee ń ṣe nínú àgọ ara pọ̀ ju èyí tí ẹlẹ́rìndòdò ń ṣe nínú àgọ ara lọ. Mo sì máa ń mu coffee nígbà mìíràn ní ilé. Ní pàápàá jùlọ ìgbà tí òtútù bá mú kí n tó kúrò ní ilé lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, màá rí dájú wípé mo mu coffee tó gbóná àbí eléyìí to tó lọ́wọ́rọ́wọ́ kí ń bá lè fi lé òtútù kúrò ní àgọ́ ara mi.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Gbogbo oṣù tó wà ní ọdún ni mo fẹ́ràn ṣùgbọ́n oṣù kẹfà ni mo fẹ́ràn jù gbogbo oṣù iyókù lọ. Mo fẹ́ràn oṣù kẹfà nítorí pé ní oṣù kẹfà mo máa ń ra aṣọ tuntun, bàtà tuntun, ẹ̀gbọ́ ọwọ́ tuntun, ẹ̀gbọ́ ọrùn tuntun. Nítorí láti fi le ya, láti le fi ya àwòrán ọjọ́ ìbí mi. Àwọn ẹbí àti ará àti àwọn ọ̀rẹ́ mi sì máa ń fún mi ní ẹ̀bùn tó pọ̀ ní oṣù kẹfà. Ẹlòmíràn lè fún mi ní aṣọ, bàtà, góòlù, oríṣìíríṣìí nǹkan ni àwọn ọ̀rẹ́, ẹbí àti ojúlùmọ̀ mi máa ń fún mi ní oṣù kẹfà ọdún. Oṣù yìí ni mo fẹ́ràn jù lọ. Bó yá ká sọ pé torí pé ó jẹ́ oṣù ìbí mi ni mo ṣe fẹ́ràn rẹ̀ ni ìyẹn èmi kò mọ̀. Bọ́ oṣù kẹfà ni mo fẹ́ràn jù lọ ní gbogbo oṣù tó wà ní ọdún. O Oṣù tí mo tún fẹ́ràn ní ìdákẹ́jì, tí mo, tí mo fẹ́ràn lẹ́lẹ̀ kejì ni oṣù kejìlá ọdún. Nítorí pé oṣù yìí, ó jẹ́ oṣù Kérésìmesì. Ayé wà, fàájì wà, ìgbádùn sì wà. Mo máa ń ka oṣù kejìlá ọdún gẹ́gẹ́ bí oṣù ìsinmi ní ẹnu ìṣẹ́. Nítorí oṣù yìí ni mo máa ń rin ìrìn àjò lọ sí ìlú mi láti lọ kí gbogbo àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ mi. Nítorí díẹ̀ yìí mo fẹ́ràn oṣù kejìlá. Mo tún fẹ́ràn oṣù kejìlá nítorí pé àǹfàní wà láti rí oríṣìíríṣìí èèyàn tó ti pẹ́ tí mo ti rí. Mo tún fẹ́ràn oṣù kejìlá nítorí pé oṣù yìí a máa jẹ oríṣìíríṣìí oúnjẹ, mo máa ra aṣọ, mo máa, mo, mo máa ń lọ sí ilé ìgbafẹ́ tó pọ̀ já àti rere. Iṣẹ́ mi ò kí ń pọ̀ dáradára ní oṣù kejìlá ọdún. Nítorí díẹ̀ yìí ni mo ṣe fẹ́ràn oṣù kejìlá.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá púpọ̀ ní ọdún tó kọjá. Kódà ní ọdún tó kọjá, mo máa ń lọ sí ilé ìdárayá láti lọ ṣe ìdárayá tó péye. Ṣùgbọ́n mi ò lọ ní ọdún tí a wọ̀ yìí nítorí wípé mi ò ní àkókò tó pọ̀ nítorí iṣẹ́ mi. Eré ìdárayá tí mo máa ń ṣe báyìí ni pé, tó bá ti di ọjọ́ Satide, mo máa ń ṣ-- ní àárọ̀ kùtùkùtù mo máa ń ṣe ìdárayá. Ìgbà mìíràn, mo dẹ̀ máa ń ṣe ìdárayá kí n tó lọ sí ibi-- kí n tó lọ sí ilé ìtajà mi ní àárọ̀ kùtùkùtù. Mo lè sáré ṣe ìdárayá ránpẹ́ nítorí pé mo mọ̀ pé ó dára fún àgọ́ ara. Mo mọ̀ pé ó dára fún egungun àti gbogbo omi ara wa. Ó dára kí a máa ṣe ìdárayá. Ṣùgbọ́n mi ò ní àkókò tó pọ̀, tó bẹ́ẹ̀ gẹ́, òun ni mi ò kí ń fi ṣe ìdárayá ní gbogbo ìgbà. Kò dàbí ọdún tó kọjá tó jẹ́ pé gbogbo ìgbà mo máa ń lọ sí ilé ìdárayá. Ṣùgbọ́n báyìí ilé wa ni mo ti máa ń ṣe ìdárayá. Kò dẹ̀ kí ń ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe ìdárayá yìí.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, tó bá jẹ́ pé mi ò tí dé àdúgbò, àdúgbò náà rí tàbí mi ò tí lọ sí ibẹ̀ rí, tó bá jẹ́ pé ibi tuntun ni. Ẹni tí bá pàdé ní ọ̀nà, mo lè bèrè ọ̀nà ní ọwọ́ ènìyàn náà, ènìyàn náà á sì juwé ọ̀nà náà fún mi. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní wípé, "A bèrè ọ̀nà ò kí ń ṣi ọ̀nà." Ìtumọ̀ yìí ni wípé ẹni tó bá bèrè ọ̀nà kò ní ṣi ọ̀nà. Tí ibi tó bá ti má mọ̀ tó bá bèrè kò ní ẹ̀wọ̀, kò ní ẹ̀wọ̀ nínú. Nítorí ìdí èyí, mo máa ń bèrè ọ̀nà dáadáa ní ọwọ́ àwọn ènìyàn tí bá pàdé ní ọ̀nà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń rántí àwọn àdéhùn mi nípa kíkọ́ sílẹ̀ sínú ìwé pélébé. Ìwé yìí mo máa ń fi sínú àpò àpamọ́wọ́ mi. Ìgbà mìíràn mo máa ń kọ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n ba lè rántí àwọn àdéhùn tí mo ti ṣe àti àwọn ọjọ́ tí mo fẹ́ mú àdéhùn náà wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n mo jẹ́ ènìyàn tí mi ò kí ń gbàgbé àdéhùn. Ni ọ̀pọ̀ ìgbà àwọn ìwé tí ń bá kọ yìí, mi ò tẹ̀ kí ń rántí kí mo kọ sínú ìwé nítorí pé gbogbo ìgbà ni mo máa ń rántí pé mo ṣe àdéhùn torí pé mo jẹ́ ènìyàn tó máa ń mú àdéhùn wá sí ìmúṣẹ. Mi ò fẹ́ràn kí ènìyàn máa yẹ àdéhùn. Tí ènìyàn bá yẹ àdéhùn tí ó ṣe fún mi, ó máa ń dùn mí. Nítorí ìdí èyí mi ò kí ń yẹ àdéhùn tí ń bá ṣe pẹ̀lú ènìyàn. But, ti n bá rí pé mo lè gbàgbé, mo lè kọ sínú ìwé kan. Ni ìdí èyí tí bá ti ń ka ìwé náà, màá ti rí nínú ìwé náà pé mo ṣe àdéhùn tí mo fẹ́ kó wá sí ìmúṣẹ ní ọjọ́ bélébélé yìí. Màá sì rí i dájú wípé mo ṣe bo yẹ kí n ṣe ṣe. Ṣùgbọ́n mi ò kí ń gbàgbé àdéhùn.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣiríṣi oúnjẹ ni mo lè jẹ ní òwúrọ̀. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ni ọjọ́ mìíràn, mo lè jẹ búrẹ́dì àti ẹyin sísè. Ọjọ́ tó bá tẹ̀lé, mo sì lè jẹ búrẹ́dì àti ẹyin díndín. Ìgbà mìíràn, mo máa ń jẹ búrẹ́dì àti mílíìkì. Mo máa ń jẹ èso tàbí omi nìkan. Ó sì ní ìgbà tó jẹ́ pé mi ò kí ń jẹ oúnjẹ àárọ̀. Èyí ọjọ́ ti bá pẹ́ jí, mi ò kí ń jẹ oúnjẹ àárọ̀ nígbà tí mo máa fi ń lọ sí, lọ sí ilé ìtajà mi. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ, ìgbà mìíràn mo máa ń jẹ iṣu àti ẹyin díndín. Ìgbà mìíràn mo máa ń jẹ dòdò àti ìrẹsì. Ìgbà mìíràn mo sì máa ń jẹ búrẹ́dì àti ẹ̀wà, ẹ̀wà t'a yí láta. Ìgbà mìíràn mo sì máa ń jẹ ẹ̀wà tí kò ní ata rárá. Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀